Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Èmi gẹ́gẹ́ bí ẹni kan àti iru iṣẹ́ tí mo yàn láàyò, mo máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ímeèlì ní òrékòóre àti ọ̀nà tí máa ń bá ṣètò wọn ni pé tó bá ti di ọjọ́ àbámẹ́ta, mo máa wo inú àpótí ímeèlì mi, gbogbo ímeèlì tí ó bá n bẹ́ n bẹ́ẹ̀ ni màá kó jáde tí màá sì ṣe ímojútó wọ̀n wọ́n.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójojúmọ́? Wákàtí mélòó ni mo ma ń wọ ojú ìbòjú lójojúmọ́? Mo ní ìbòjú àmọ́ ká ní àkókò tí màá ń wọ ni ọ̀sán. Tí òrun bá rán gan ni màá ń wọ ìbòjú, ẹ̀kan sì ni lójúmọ́, ìyẹn dẹ̀ ni lọ́sàn án.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Àkókò àti ààyè ó jẹ́ nǹkan tí mi ò ní àǹfàní rẹ̀ àmọ́ tó bá ti da ọ̀wọ̀ ẹbí, mo máa ń ṣètò ààyè fún ìpàdé ẹbí torí wọ́n ní ẹbí ṣe pàtàkì. A, a, a, a ò gbọdọ̀ pa ti ẹbí tì. Mo máa ń ṣàkókò àti mo máa ń ṣàyè fún ìpàdé pẹ̀lú ẹbí.

Ṣé o má ń dé ní àkókò? Mo jẹ́ ẹnìkan tó má ń tètè jí siṣẹ́. Tó bá ti di pé iṣẹ́ wa lẹ́ bayii, mo ti máa nílọ̀kàn pé ọjọ́ keji o, mo ní láti yára jí kí n ba lè yanjú iṣẹ́ tí bá ń bẹ ní ṣíṣe. Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ah, tí bá ní kí n ṣe ìrántí rẹ̀, ó ti máa máa lọ bí i ọdún méjì sẹ́yìn báyìí. Kí Ọlọ́run tó pèsè ọkọ̀ tẹ́mi fún mi. Ọdún méjì sẹ́yìn ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Yẹ́ṣì ni ìgbà tí mo ní láti fọṣì fọjà wọn ṣẹ. Ọjà náà ó ti jẹ́ ohun, jẹ́ ohun pàtàkì tí a ò lè fi rán ọlọ́kọ lásán. Ẹni kan ní láti pẹ̀lú ọjà náà lọ ni. Ìgbà náà ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, mo ní ẹni tí mò ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀, ó sì ṣe ní ìkìlọ̀ fún wa pé ẹnikẹ́ni tí ó bá ṣe láburú sí ẹni kejì rẹ̀ àbí tó bá ṣe ohun òdì sí iṣẹ́ tí a fẹjọ́rẹ́ sùn òun, mo máa ń pàdé àfojúsùn títà mi. Iyẹn ni láti àwọn tí ń bẹ lábẹ́ mi bá yọjú sọ́ga, ó máa pè mí, ó máa ránṣẹ́ kàn mí, láti ṣàlàyé àfojúsùn tí wọ́n ṣe pàdé fún mi.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí n bá fẹ́ lọ sùn kí ni mo máa ń wọ̀? Mo ní aṣọ ìbùsùn tí màá ń wọ̀ sùn, iyẹn ni oloyinbo ń pè ní night wear. Tó bá ti takókó fún mi láti mú orí ìbùsùn, màá sanra ná, màá sì nu ra mi, màá gbe aṣọ náà wọ̀, mo sùn níyẹn, aṣọ-- ọmọ ní aṣọ ìbùsùn.

Ṣé, ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ìrora, ìlọ́ra, ìmẹ́lẹ́, ìrẹ̀wẹ̀sì ọkàn nípa ọ̀rọ̀ sísọ níwájú àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo máa kọ́kọ́ wọ ilé ìwé gíga ni mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àmọ́ bí àsìkò ṣe rí kọjá, mo fi kọ́ra, mo ti borí ìrora nípa ká sọ̀rọ̀ níwájú.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Hmm, ibi tí mo fẹ́ràn láti lọ jù ni ká ní àgbàlá ọkọ̀ ni, èyí tó ní ibi ìjókòó tí èèyàn lè jókòó sí, jókòó, ṣe ohunkóhun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀rọ ayára bí àṣá tó bá ń lò. Torí àgbàlá ọkọ̀ náà oríṣiríṣi ohun ni wọ́n máa ń bàpàdé níbẹ̀, àwọn ènìyàn àti oúnjẹ oríṣiríṣi àti afẹ́rẹ́ ibẹ̀ náà sì jẹ́ ohun tó bá mi lára mú.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Hmmm, ká ní oúnjẹ tí mo mọ bí a ti ń sè dáadáa, ìrẹsì ni o. Ìrẹsì àti ata bẹ́ẹ̀ni. Ní ìlú ká ti gbé ìrẹsì kaná kótí jinà, ká sì lo ata, ká fepóó ṣe ata náà, ká sì kó oríṣìíríṣìí sí bi ẹja àti ẹran. Mo mọ yen nà ṣe.

Ọjọ́ mélòó, ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ìsinmi ọdọọdún, ká ní ọjọ́ mẹ́jọ ni mo ní fún ìsinmi ọdọọdún, ó sì pín sí oṣooṣù ni mo ní ìsinmi mẹ́jọ náà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Wọ́n ní tí a bá ń bẹ lẹ́nu iṣẹ́, tí ó bá ti di pé a fẹ́ lọ ṣe ohunkóhun, ka jẹ́ kí àwọn alábáṣepọ̀ wa, ká kọ ọ́ nípa ẹ̀ ẹni tí ó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ, jẹ́ kó mọ̀ nípa ibi tó ń lọ àti ohun tí o fẹ́ lọ ṣe nígbà náà. Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé nìyẹn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Àbí kí èèyàn paarò ọkàn nìyẹn. Bẹ́ẹ̀ni, mo máa ń paàrọ̀ ọkàn, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ìyẹn ni ká ní, mo ní ìdojúkọ ní ẹnu ìṣẹ́ kan, mo sì n lérò láti pàtì. Máa túngbẹ́ yẹ̀ wò pé tí mo bá pàtì, ta ló máa ṣe iṣẹ́ náà. Ibẹ̀ ni ìsọdọ̀tun ọkan ti wọlé, màá wá padà yanjú iṣẹ́ náà.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Ọ̀gá iṣẹ́ ni mí lẹ́nu iṣẹ́ yìí, mo sì ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́nu iṣẹ́ náà. Ta ló máa ní òun fẹ́ gbójú wò mi àbí kó kọ ọ̀un sí ohun tí ń bá ké láṣẹ fún wọn láti ṣe bí iṣẹ́. Ìrọ̀rùn ni fún mi láti darí àwọn ènìyàn jí lẹ́nu iṣẹ́.

Hmm, ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn jù ni fan, èyí tí ń lo iná, iná bẹ́ẹ̀ ni, èyí tí ń lo ẹ̀rọ iná. Fan ni mo fẹ́ràn tó jẹ́ ìgbónájẹ́jẹ́ nínú yàrá mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Hmm, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo lóye nípa bá ti ṣe ń lo kọ̀npútà, àmọ́ oríṣiríṣi ìmọ̀ ń bẹ lórí kọ̀npútà tí mo fẹ́ kọ́. Bẹ́ẹ̀ ni, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn bí a ti ṣì ń lo oríṣiríṣi ìmọ̀ tí ń bẹ lórí ẹ̀rọ kọ̀mpútà.

Kíni àwọm ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ kan tó wà ní ibi iṣẹ́ mi ni àkókò, àkókò ò sí fún ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àti ọ̀gá iṣẹ́ lẹ́nu iṣẹ́, torí órekóòrè ni àwọn oníbàárà ń wọlé tí wón sì ń lọ ọjà láti kó ọjà lọ, kò sí àkòkò ìdúró, kò sí àkòkò ìjókòó fún onìkálùkù lẹ́nu iṣẹ́.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Ó ní ká luku ó ti mú àkókò àti ìgbà tí ìrìnàjò náà máa bọ́ sí. Kò jú ká pàdé ní ojú náà, ibi tí a ó ti gbé olókò tó máa wà wá lórí ìrìnàjò náà.

Ṣé o mọ bí a ti ń pẹja? Iṣẹ́ àkọ́kọ́ ṣe mi ni iṣẹ́ àwọn tí ń tú ẹ̀rọ ọkọ̀ ojú omi ṣe. Iṣẹ́ náà ṣì ní í ṣe pẹ̀lú mímọ bí a ti ń wẹ àti bí a ti ń ṣe n ṣe ní orí omi torí orí odò la ti ń ṣiṣẹ́. Nígbà tí mo ṣiṣẹ́ ni mo kọ́ bí a ti ń pẹja lowọ̀ àwọn oníbàárà wa.

Ṣé o máa ń gba àwọn ìméèlì àwúlò àìwúlò? Bẹ́ẹ̀ni, ó máa ń gba, mo máa ń gba ìméèlì àìwúlò mo sì máa ń gba ìméèlì tó wúlò. Ìméèlì àìwúlò ni ó máa ń lọ sí àpò kan tí òlóyìnbó ń pè ní spam ní yàrá ìgba ìméèlì lórí ẹ̀rọ ayára bíi àṣá mi. Bẹ́ẹ̀ni mo máa ń gba ìméèlì àìwúlò.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Àbámẹ́ta, torí ó jẹ́ ọjọ́ tí ojú máa péjọ nílé. Oníkaluku máa wà nlé láti sinmi fún ọjọ́ ìsinmi àti ọjọ́ Àbámẹ́ta náà láti s'ohun kohun tan bá ní ṣẹ́ńlẹ́.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Nígbà tí ọjọ́ bá rọ̀, ohun tí màá ń ṣe ni mo máa ṣètò bí mo máa ṣe múra iṣẹ́ fún ọjọ́ kejì àti ohun tí mo bá máa nílò fún ọjọ́ kejì. Tí ọjọ́ bá rọ̀, ọjọ́ náà, àsìkò náà ni màá ti máa ṣètò ẹ̀ lẹ́ẹ̀.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, tí n bá fẹ́ sinmi àti tí n bá fẹ́ jẹ́ kí àwọn ẹ̀rọ olóyìnbó tí mo ní jọ nlé tí bá fẹ kàn sinmi fún ọjọ́ kan, mo máa pa wọ́n tì láti jẹ́ kí àtúlò wọn pẹ́

Ṣé o ní ọkọ? Sé kí n máa pàrọ̀ tán yin. Bẹ́ẹ̀ni, mo ní ọkọ, mó sì nílé tí mò ń gbé. Ọkọ náà sì ń bé inú àgbàlá mi, tí bá lọ síbi iṣẹ́ ní òrékòré, ọkọ náà ni máa ń gùn lọ síbi iṣẹ́, tí n bá sì ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà, ọkọ yìí náà ni máa gùn lọ bá àwọn oníbàárà mi, bẹ́ẹ̀ ni.

A ní ẹ̀rọ kọ̀m̀pútà méjì. Irú kọ̀m̀pútà wo ni o ní? A ní ẹ̀rọ kọ̀m̀pútà méjì. A ní èyí ta máa ń lò lórí tábìlì à si lèyí ta máa ń dé ká. Orí èyí tí èmi ni tí mo sì ń lò ni èyí ta máa ń gbé ká, torí ó rọrùn fún mi láti lò nígbàkúgbà atí lóorekóorè yàtọ̀ sí ti èyí ta máa ń lò lórí tábìlì.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Àti kékeré ni a ti máa ń kójọ wo òṣùpá a sì máa pa àlọ́ oríṣiríṣi. Nígbà náà ni a ti ń kọ́ bí a ti ṣe ń wo ìràwọ̀ àti bá ti ṣe ń ka ìràwọ̀

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Tí bá ń ba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo máa nífẹ̀ẹ́ sí àti jẹ gọ́ọ̀mù láti jẹ́ kí tó lórí ojú pápá àti tí bá ń sá eré, nígbà tí bá n ṣe iléra ara mi, mo máa n fẹ́ràn áti jẹ gọ́ọ̀mù náà.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń gbé ká ní o tí bá ń lọ síbi iṣẹ́, tí bá ń lọ sí ibikíbi, ó máa ń bẹ lápò mi lóore kóòrí àti ní gbákgbà. Torí mi ò ní ẹnìkan tí fẹ́ fi ṣọ́ àbí kí n fi sí ibi kan pé tí nbá dé ibi báyìí, mo máa ti bá kọ́kọ́ró náà. Ó máa ń bẹ lápò mi lóore kóòrí dá.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Hmm, a ní àwọ̀ pupa àti àwọ̀ dúdú. Kò ṣeyi tí ò dá àmọ́ ìbéèrè ni pé àwọ̀ wo ni mo fẹ́ràn jù. Àwọ̀ dúdú ni mo fẹ́ràn jù torí ó ní ìfaradà ju àwọ̀ pupa lọ.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Èyí fẹ́ kániláyà àti ó ti fẹ́ jẹ́ ohun tó fẹ́ rú mi lójú. Mo lorukọ, àmọ́ nípa tí ìnagijẹ yẹn kò yé mi. Mi ò ro bóyá mo ní orúkọ ìnagijẹ.

Ṣé o ní gíláàsì òòrùn? Bẹ́ẹ̀ni, tí bá ń lọ sóde tóorun bá sì ran, mo máa ń kan gíláàsì òòrùn wò láti ṣe ìdáàbòbò ojú mi.

Níbo ni o máa ń ra nǹkan? Wọ́n ni o ò mọ ojú ọjà. Òrò kan tí alábàágbé mi máa ń sọ nìyẹn. Nígbà tí mo bá wí pé níbo lo ti ra ohun tó ń bẹ lọ́wọ́ rẹ, a ní ṣé mo mọ ojú ọjà? Tí mo bá ní kí n sọ ibi tí mo ti máa ń ra nǹkan mi, ọjà ni mo máa ń lo.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Wọ́n ní sùnmọ́ Ọlọ́run kò sì múṣẹ ní òkúkúndùn. Òunkóhun tó bá ń dojú kọ lẹ́nu iṣẹ́ rẹ ti tọ Jésù Olùgbàlà lọ yóò sì tanmọ́lẹ̀ sí ọ̀nà ìṣe rẹ. Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ ṣàdúrà àti lọ kẹ́dùn sí Olú.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ọ̀gá ni mo jẹ́ ninu iṣè náà, àmọ́, igba mii ìgbà mí, o máa n wà tí mo máa ń parápọ̀ bá wọn ṣe iṣẹ́, ìyẹn tí iṣẹ́ wọn bá pọ̀, tí ó bá kún wọ́ jù, mo máa ń parápọ̀ bá wọn ṣe iṣẹ́

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo bẹrẹ isẹ ní ọdún mẹ́ta sẹ́yìn mo sì ti ní àǹfààní sí káàdì iṣẹ́ torí wọ́n ní tí a bá ní ìdádúró níbikíbi, ká fi hàn onítòhún pé ilé iṣẹ́ báìbàì láti n siṣẹ́ kó ba lè yọ̀ndá wa.

Akoko mélòó ni o ṣètò ago ìjì rẹ? Gẹ́gẹ́ ago mẹ́rin òwúrọ̀ ni mo ṣètò agogo ìjì mi sí. Wọ́n ṣe ìdágo mẹ́rin òwúrọ̀ kí ó jí mi kí èsì múra fún iṣẹ́ fún ọjọ́ náà torí wọ́n ní ẹ́ mi ò ṣiṣẹ́, bí ọ̀lẹ ló ń rí.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orú orin tí mo fẹ́ràn gbọ́ ni orin àwọn onífújì torí àti gba ewé mi ni mo ti ní àǹfààní láti máa gbọ́ orín fújì. Ìyẹn tí àwọn òbí mi bá n play ẹ lórí kásẹ́ẹ̀tì.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ní ẹ̀fọ́rí tí n m bá ṣe iṣẹ́ àti tí mo bá wà nílé, mo máa ń ní ẹ̀fọ́rí bẹ́ẹ̀ ni. Mo máa ń ní ẹ̀fọ́rí tí n bá be lẹ́nu iṣẹ́, iyẹn tíṣẹ̀ yen bá wo ra tó, tó ti fe ma bosi àpò ìbínú. O máa ń fa ẹ̀fọ́rí.

Ṣé o fẹ́ràn oúnjẹ ní òpópónà? Mi o, ròbòyá mo nífẹ̀ẹ́ sí oúnjẹ òpópónà torí mi ò gbẹ̀rí wọn jẹ́ lórí ohun ti won fi ń ṣe oúnjẹ wọn àti pé kò pẹ̀lú ohun ìlera ara. Torí tí eeyan bá ń ṣètò ìlera ara rẹ, ó yẹ kó máa ṣọ́ oúnjẹ tí wọ́n fi sí inú.

Ṣé o máa ń wọ ìborun? Ìborun jẹ sé ohun tó máa dáàbò bo ọrùn mi bíi aṣọ wíwọ̀ tó máa ní ìborun lára àbí kawọ ìborun kan. Èyí tí mo máa ń wọ̀ ni aṣọ tó máa ń ní ìbórun bẹ́ẹ̀ ni mo máa ń wọ̀

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Tí mo bá fẹ́ fi ọjà rán oníbàárà mí lórí ẹ̀rọ alágbèéká mi, mo máa ń ṣe ìpè fídíò láti fi ọjà náà hàn wọ́n k'awọ́n na sì rí ọjà náà ní orí ìpè fídíò náà. Nítorí wọ́n ní tí o bá ní ọjà tà ṣe ẹ rí ọjà náà fún àwọn oníbàárà rẹ, kanba lẹ́ ri ọ́un tó fẹ́ ra.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ha Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, ko jú mọ́ímọ́í lọ, mọ́ímọ́í àti ẹ̀kọ, kí mọ́ímọ́ínú ẹ sì ní ẹyín inú pẹ̀lú ẹja.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Tí lílo ẹ̀rọ náà bá fẹ́ dojú ru, mo máa ké sí olùṣètò ẹ̀rọ náà fún ìtọ̀ náà lórí lílo ẹ̀rọ náà.

Ṣé o mọ àwọn aládúgbò rẹ dáadáa? Sé o mọ àwọn aládúgbò rẹ dáadáa? Aládúgbò tí mo wà, mo jẹ́ pé mò ń dàgbé ni àmọ́ mo máa ń bá wọn ṣe ohunkohun tó bá ní ṣẹ̀ ládùúgbò. Mo sì ni áńfàní láti mọ̀ onikaluku pẹ̀lú ìṣe àti ìwà wọn. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ọ̀gá iṣẹ́, olùdarí iṣẹ́ ẹni tó nílé iṣẹ́, ó jẹ́ ẹnìkan tó fàyè gba gbogbo òṣìṣẹ́ láti tọ̀ ọ́un tó bá ní ìdojúkọ àbí tó bá ní ohunkóhun tó fẹ́ bàá sọ lórí iṣẹ́ àti nípa ṣíṣe iṣẹ́ wọn.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn jẹ ju òun ni ìbẹ́pẹ, torí ó, ó fẹ́ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jíjẹ jù ni àti, àti ṣe ò níra jù tó bá ti ṣètò rẹ̀ pẹ̀lú ọbẹ̀ ẹtọ kùn jí.

Hhm, báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Àkọ́kọ́ ná, tí bá ń bẹ lẹ́nu iṣẹ́ kí n tó lọ ibi iṣẹ́, mo ti máa ṣe ìkìlọ̀ fún àwọn tó a máa pè mí pé orí wásaàpù mi ni kọ́ ti tẹ àtẹranṣẹ́. Bí èti bá parí iṣẹ́, mo máa dáhùn lóun. Torí lẹ́nu iṣẹ́, ẹni tí ó ní àǹfààní láti bá sọ̀rọ̀ lórí fóònù ni àwọn alábàáṣiápọ̀ rẹ tó ń bẹ ní ààyè ọ̀tọ̀ ní ibòmíràn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń jẹun nígbà àti mo máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èso, mo sì máa ń raa vitamin àti mo máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi torí mo gbọ̀ pé omi da fún ìlera.

Ṣe eyin máa ń fọ́ ọ? Ó máa ń ṣẹlẹ̀ nígbà tí n bá jẹ ohun tó bá dùn, ó máa ń fa eyin fífọ́. Ìgbà náà sì ni mo máa ń lọ ọ̀dọ̀ dókítà láti lọ gba òògùn tí n máa lò láti.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè ń kà? Nígbà tí mo bá ń dúró dè ń kà ohun tí màá ń ṣe ni pé mo máa ń fi sí àdúrà torí àdúrà ni olébori òun gbogbo. Mo máa ń fi sí àdúrà mo sì máa ń ṣèràn tí lórí ohun tí bàbá mi ń ṣe.

Ṣé o máa sá eré? Bẹ́ẹ̀ni, mo máa sá eré. Iyẹn ni lára àwọn eré ìdárayá tí n máa ń ṣe ní ọjọ́ àbámẹ́ta ní ojú pápá.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀? Wọ́n ní tó bá ti mọ iṣẹ́ bí iṣẹ́ tó sì mọ ìwúlò àkoko àti bí a ti ṣe ń yára sí iṣẹ́, kò sí kó máa tayọ láàárín àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Èmi, mo nífẹ̀ẹ́ ẹran jíjẹ. Mo tì ni ọ̀gbà tí mo ti ń sin ewúrẹ́ àti àgùntàn. Bí ó bá ti da ọjọ́ Kérésì, mo máa polongo títà lára rẹ̀. Mo sì máa ṣètò èyí tí mo máa pà fún jíjẹ lára ẹran tí mo ń sin. Ṣé o jẹ́ ẹni tí ó, tí kò jẹ ẹran? Báwo ni mo máa ṣe máa sin ǹkan tí n ò lè jẹ nínú rẹ̀, àbí? Idi tí mo fi ń sin náà ni kí n bá lè jẹ ẹ́ lára rẹ̀ nígbà tí a.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ọjà tí a ń tà ó jẹ́ ohun tí a ní láti ṣe ìtọ́jú rẹ̀ torí kó má bá di pé oníbárà mà má ké sí wa pé ohun tí wọ́n rà kọ́ ni ohun tí wọ́n.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Kí òṣìṣẹ́ máa rẹwesí lẹ́nu iṣẹ́, kó máa ṣiṣẹ́ ibi iṣẹ́ àti kí a máa fi iṣẹ́ tí òun ṣe tèmi lọ mí wò pe kí n gbé iṣẹ́ náà ṣe. Ó máa ń bọ́ sí àpò ìbínú tó sì máa ń fa ìtara.

Irú fóònù alágbéka wo ni o ń lò? Fóònù alágbéka tí mò ń lò, ó jẹ́ ti òde òní, èyí tí àwọn Yorùbá ń pè ní ẹ̀rọ aláfọwọ́fà, òun ni mò ń lò.

Àwọn app wo ni o máa ń lò jù? Mo ní WhatsApp, mo ní Facebook, mo ní Twitter, mo dẹ̀ ní Gmail, èyí tí máa ń gba ìméèlì mi sí. Àmọ́ èyí tí màá ń lò jù ni WhatsApp, óun mo fi màá ń bá àwọn alárà, àwọn oníbàárà mi sọ̀rọ̀

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ago mẹ́jọ alẹ́ ni mo máa ń nífẹ̀ẹ́ láti jẹ oúnjẹ alẹ́ mi torí ó ti tó àkókò tí ó yẹ kí n jẹ oúnjẹ alẹ́.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé, àbí bí a ti ń ka àwòrán ilé? Kò tún ní ká lọ ká bọ̀, tí a bá ti ní ò ìwé náà tí àwòrán ilé ń bẹ nínú rẹ̀, kó ju kí ń bẹ̀rẹ̀ ọkà mi.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo ní ago, mo sì máa ń wọ ago ọwọ́. Àmọ́ oríṣiríṣi ago ọwọ́ ni mo ní fún oríṣiríṣi òde àti mo ní èyí tí máa ń lò fún iṣẹ́, mo sì ni eyi tí n máa ń lò fún ayẹyẹ àti òde.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Oríṣiríṣi ìṣòro ló nbẹ ní ẹnu iṣẹ́ tí mò ń ṣe. Ìṣòro mi látọwọ́ oníbàárà ni, ìṣòro mi nípa ká di ọjà, ìṣòro mi nípa ká tọ́jú ọjà, ìṣòro mi nípa ká fọ̀jà ránṣẹ́ sí oníbàárà.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Wọ́n ní ǹkan tí àwọn Òyìnbó ń pè ní background check. Iyẹn ni tí ọbá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà yàn sẹ́nu iṣẹ́, wọn máa ṣèwádìí ibi tó kẹ́yìn ṣiṣẹ́, ojú ìwà tí onítọ̀hún ni àti ewé ẹni tó jẹ́.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Tí mo bá fẹ́ jẹun, mo máa fẹ́ kí n dáwà, àmọ́ tó bá jẹ́ òde ni mo lọ ti èrò sí pọ̀ tan yi mí ká ta fẹ́ jẹun, mo máa ṣọ́ bí mo ṣe ń jẹun. Bẹ́ẹ̀ ni mo ní ìbá tó dára.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Wákàtí mélòó ni máa ń ṣiṣẹ́ lójúmọ́ tí bá ní kí n ká, o máa fẹ́ to wákàtí mẹ́jọ lójúmọ́

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, àbí? Tí n bá wà lé ní ọjọ́ àbámẹ́ta, tí n bá ti ṣe gbogbo iṣẹ́ tó ní ṣe, tí tún lé ṣe, tí gbá lé, tí dáná, a dà kí n fẹ̀bẹ̀ lélẹ̀ kí n simi díẹ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń sùn ní.

Nígbà wo ni o máa ń gẹrun rẹ? Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, èmeji lóṣù, mo máa ń gẹrun mi. Torí, àkọ́kọ́ mo máa fárun bọ̀ mi ní ọjọ́ àbámẹ́ta ní ọ̀sẹ̀ ẹsẹ̀, àmọ́ tirun gígẹ̀ èmeji lóṣù.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ a ní àpò ta ń kówó síná tí a bá dáa, à ti pé mi ò sí ní ààyè àti gbooro lọ́wọ́ oníbàárà, ayé ọ̀tọ̀ ni èní wà.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Gégé aago mẹ́sàn-án ni a máa ń bá oníbàárà wọlé ní ilé-iṣẹ́ mi. Aago mẹ́sàn-án sì ni ọ́fíìsì mi máa ń ṣí.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní àgbàlá, mo sì ní ààyè tí mo ti ń sin ẹranko. Ẹran tí mo ti ń sìn ni ewúrẹ́ àti àgùntàn, to bá ti dìgbà tí ẹni bá ní ayẹyẹ ń ṣe, mo máa ń ṣe púlówó títa rẹ̀

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi nííí báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ẹ ohun tí ó fẹ́ dọ́gbọ́n ní agbára torí ó máa ń dúró pẹ́ kí ó tó já débi pé màá nílò láti ki bọ́nà.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Béèni, àti pé mo jẹ́ ẹnìkan tó máa ń yára lo cloud fún ìtọ́jú fáìlì mi torí tí n bá nílò rẹ̀ nígbà tí n bá sí nílé, cloud ni màá ké sí tí màá.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ọ̀ṣọ̀ṣẹ̀ ni a máa ń kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ ní ọjọ́ ìṣẹ́gun. A máa ní àkójọpọ̀, a sì máa ṣe àṣàrò lórí bí a ti ṣe máa tọ́ja ti ohunkóhun tí a bá fẹ́ tà ní ọ-- níi nu.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Tó bá jẹ́ ká pàdé lórí fóònù, ká tẹ àtẹ̀ránsẹ́ síra, mo fẹ́ràn oru ìpàdé náà àti pé tó bá jẹ́ ìpàdé ti fídíò, mo fẹ́ ẹ ni mo fẹ́ràn yẹn jù torí ojú máa ká oníkánúkú àsi máa mọ bí a ti ṣe máa.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Òwúrọ̀ ni màá ní mo fẹ́ràn torí orun òwúrọ̀, ó máa ń ṣara lóore, ó máa ń fún ara ní vitamin àti ó dáa fún ìlera ara.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ǹ má ní mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ìyẹn ni ìgbà tí mo wà ní ìlú Àjòjì tí kò sì sí ọkọ̀ ojú ojú pápá, tó jẹ́ pé tíkẹ̀ẹ̀tì ọkọ̀ ojú irin ni ó wà ní àrọ̀wọ́tó.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Wọ́n ní kí èèyàn kọ́ bí a ti ṣe ń wúwa tí a bá fẹ́ jẹun. Ó yẹ́ kí èèyàn jẹun nínú ọkọ̀ rẹ̀ kò wà ní ohun tó tọ́. Kí wọ́n jẹun nínú ọkọ̀ rẹ̀, mí oo kì ń jẹun nínú ọkọ̀ mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ẹ̀ẹ̀kan ni o, torí àwọn oríṣi ohun tí a fi ń fọ eyín náà ó máa ń ṣe ìjàmbá fún eyín. Ẹ̀ẹ̀kan ni máa ń fọ eyín mi lójúmọ́. Ohun sì ni tí bá jẹun tán lóru ọ̀ọ́ ni mo máa fọ eyín mi.

Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ ohun ìdárayá kan tí a fi máa ń pẹ̀tù ọkùn, pẹ̀tù sí ọkùn. Ó jẹ́ ohun tí a fi máa ń pẹ̀tù sí ọkùn tí a bá ń ṣe yoga.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Tí bá ní kí n ṣe òtítọ́ pẹ̀lú yín, àṣálẹ́ ni màá ní mo fẹ́ràn jù torí tí ẹ bá ṣe lórúko, ó ti máa rẹra.